Bẹ́ẹ̀ni èèyàn, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn mi ní gbogbo ìgbà. Ìsọdọ̀tun ọkàn ṣe pàtàkì gan-an láti jẹ́ kí ènìyàn ní ìfọ̀kànbalẹ̀ àti agbára láti tẹ̀síwájú nínú ayé. Láti ṣe èyí, mo máa ń gbàdúrà, mo sì máa ń kàwé tó ń fún mi ní ìyànjú. Nígbà mìíràn, mo kàn máa ń dákẹ́jẹ́ láti ronú lórí àwọn nǹkan rere tí Ọlọ́run ti ṣe fún mi.

Látijọ́, mo máa ń kọ lẹ́tà sí àwọn mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ mí ṣùgbọ́n ní ayé òde òní, ǹkan ti yípadà. Inú mi máa ń dùn láti kọ lẹ́tà nítorípé ó jẹ́ ọ̀nà àrà ọ̀tọ̀ láti sọ ohun tó wà lọ́kàn mi ṣùgbọ́n báyìi mo ti bẹ̀rẹ̀ sí ń lo fóònù mi láti fi ránṣẹ́ lóríi wásaàpù tàbí ímeèlì.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí ẹranko ọ̀sìn gan an. Ní báyìí mo ní ajá kan nílé mi, orúkọ rẹ̀ sì ni Spark. Ajá yìí ó sẹ́ ọ̀rẹ́ fún mi, ó sì máa ń ṣọ́ ilé nígbà gbogbo. Ó máa ń fún ní oúnjẹ, a sì máa ń ṣe eré papọ̀ ní ìrọ̀lẹ́. Bí ènìyàn kò bá ti è ní ẹranko lọ́wọ́, ó dára láti ní ìfẹ́ sí wọn nítorí pé ẹ dá Ọlọ́run ni.

Ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀ ni ọjọ́ àìkú. Ìdí tí mo fi fẹ́ràn ọjọ́ yìí ni pé ó jẹ́ ọjọ́ ìsinmi láti ọdẹ ìṣẹ́. Ó sì tún jẹ́ ọjọ́ tí mo máa ń lọ sínú ilé Ọlọ́run láti dúpẹ́. Ni ọjọ́ àìkú, mo máa ní àkókò láti wá pẹ̀lú àwọn ẹbí mi, a sì máa ń jẹ oúnjẹ dídùn papọ̀. Ara máa ń tù mí ní ọjọ́ yìí, mo sì máa ń rí ààyè láti múra sílẹ̀ fún ọ̀sẹ̀ tuntun tó ń bọ̀. Gbogbo nǹkan máa ń dákẹ́ rọ́rọ́, ayọ̀ sì máa ń kun ọkàn mi.

Rárá o, mi ò ní àìsàn ìkóríra gidi sí oúnjẹ kankan. Ṣùgbọ́n mo mọ̀ pé àwọn oúnjẹ kan wà tí mi ò kí ń sábà jẹ fún àpẹẹrẹ, mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí ẹwà. Ìdí ni torí pé ó máa ń jẹ́ kí iyan só gan, ó dẹ̀ máa ń da inú mi rú. Ṣùgbọ́n yàtọ̀ sí ìyẹn, mo fẹ́ràn láti máa jẹ onírúurú oúnjẹ ilẹ̀ wa tó dára fún ara.